Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ẹkọkan, kìí ṣe gbogbo ìgbà náà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Bí àwọn ọjọ́ mi tí mo bá ní ohun láti ṣe ní ilé, mo máa ń ṣiṣẹ́ ní àtilé. Mi ò kí ń lọ sí ilé iṣẹ́ mi rárá. Àtilé mi ni màá ti ṣiṣẹ́ lórí ẹ̀rọ laptop mi.